Mo fẹ́ràn kí ń máa jẹ oúnjẹ tí a fi ẹ̀wà ṣe, pàápàá ọlẹ̀. Mo fẹ́ràn ọlẹ̀ nítorí pé ó yára láti sè, ó de tètè máa jiná àti wípé ó ń ṣàrà l'óre gẹ́gẹ́ bí ẹ̀wà àti àkàrà tí ń ṣàrà lórí.

Rárá o, tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń fẹ́ràn láti gbájú mọ́ ohun tí mo bá ń ṣe. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nínú ọkọ̀ tó ń jè pé wọ́n jẹ́ elérò tó yàtọ̀ àti wípé ohun tó bá wá nínú ọkọ̀, ohun tí wọ́n ń rò tí wọ́n ń ṣe ó yàtọ̀ sí tèmi. Mo máa ń ṣe ohun tí mo bá fẹ́ ṣe, mo máa ń gbájú mọ́ ohun tí mo, tí mo ní lérò lọ́kàn nígbà tí mo bá wà nínú ọkọ̀

Ìgbàkígbà tí mo bá ní àwọn alábàáṣiṣẹ́ pọ̀, mo máa ń fẹ́ràn kí ń ṣe wọ́n bí ìdílé mi nítorí pé mo gbàgbọ́ wípé ìkanla jẹ́ èyí túmọ̀ sí wípé, ẹ́, àǹfààní tí mo ní àwọn lè má ní. Ṣùgbọ́n mo gbọdọ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹni tí a lè jọ, ẹni tí a gbọdọ̀ jójúmọ̀ ṣe iṣẹ́ láti ṣe àṣeyọrí gbogbo.

Rárá o, mi ò tí fúnni ní ẹ̀jẹ̀ rí. Bẹ́ẹ̀ni, tori pé mi kì ṣe ẹni tó fẹ́ràn láti máa lọ ilé ìwòsàn déédéé, nítorí pé pẹ̀lú ọ̀re ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi, mo jẹ́ aláradida saka. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nílò ẹ̀jẹ̀, ṣùgbọ́n ìrànlọ́wọ́ mìíràn tí mo bá lè ṣe, mo lè ṣe é.

À, bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń se oúnjẹ. Mo jẹ́ ẹni tí ìyá mi fi mọ bí a ṣe ń se oúnjẹ. Ìgbà tí mo wà ní kékeré tí ìyá mi bá ti ń se oúnjẹ, wọn a ní kí n dúró tìwọn, mú igbá wá, mú àwọ̀ wá. Wọn a tún máa kọ́ mi pé báyìí náà ṣe ń se oúnjẹ. Títí tí mo fi dàgbà yìí, kò sí oúnjẹ tí à ń jẹ ní ilé wa, sàsá ló ń jẹ tí à ń jẹ ní ilé wa tí mi ò mọ bí wọ́n ṣe ń sè.

Mi ò kí ń wọ ìbọ̀wọ́ ṣùgbọ́n láyé pẹ́ yìí mo rò ṣàkíyèsí wípé àwọn iṣẹ́ kan wà yálà ìṣe iye ọ̀pọ̀ pápá iṣẹ́ ilé tí ó nílò kí ń wọ ìbọ̀wọ́ kí ń má bà á ní ẹ̀palára ní àtẹlẹwọ́ mi tàbí tí ohun tí mo fẹ́ fọwọ́ mú tó bá jẹ́ ohun tí kò dára láti gbé ọrùn láti fi sí mú ṣẹ́nu. Mo mọ̀ kí wípé ìgbọ̀wọ́ dára láti wọ láti dènà ohun ibi tó lè ṣẹlẹ̀ sí ara mi tàbí ọwọ́ mi nígbà tí mo bá ń ṣe.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bó ti lè jẹ́ pé mi ò ṣe rí, mi ò dẹ̀ sí ní ibi tí irú ìrànwọ́ náà tí a ti nílò rẹ̀ rí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí mo ti rí, bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ohun tí mo ti rí àti àwọn ohun èlò tí wọ́n máa ń lò ó jẹ́ ohun tí mo le ṣe tí mo bá wà ní àkókò bẹ́ẹ̀ tí wọ́n nílò ìrànlọ́wọ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí má ka ìwé pàápàá fún ìgbà pípẹ́ báyìí. Mo fẹ́ràn kí má ka ìwé, ẹ, ìwé tí ó ní ẹ̀dà kayẹ, ẹ, tó ní ẹ̀dà rẹ̀ ní orí kayẹ lo jára. Èyí tí ó túnmọ̀ sí pé mi ò ní láti ní ìwé náà lójúko ojú ṣùgbọ́n mo ní láti ka ẹ̀dà rẹ̀ lórí ẹ̀rọ kọ̀ǹpútà tàbí orí ẹ̀rọ kayẹ.

Bẹ́ẹ̀ ni, bí ọ̀sẹ̀ mẹ́ta tàbí mẹ́lòó kan ṣẹ́yìn, mo sì ní láti kọ lẹ́tà kan sí ilé ìfowópamọ́ ayélujára tí wọ́n nílò rẹ̀ kí wọ́n le ṣí ilé ìfowópamọ́, ẹ̀, ìdílé mi kan tí wọ́n tètè torí pé kò lòó fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nígbà tí mo bá ní láti ṣẹ̀bẹ̀

Tó bá pọn dandan kí n béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tó wà ní ibi tí mi ò dé rí mo lè béèrè. Ṣùgbọ́n lónìí pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀rọ káyélujára, mo lè mọ ọ̀nà tí mo fẹ́ lọ, mo lè mọ ọ̀nà ibi tí mo fẹ́ lọ sílẹ̀ kí n tó mu ìrìn àjò nà án pọn.